Igbádùn mi nipé mo gbádùn ẹ̀wà àti dòdò ti mo jẹ nísìnyí. Mo ènjọ́y ẹ̀ gan an, mo gbádùn rẹ̀ gan an torí tí pé tí mo ti jẹ ẹ̀wà àti dòdò báyìí, ó dé dùn gan, dé bii pé mo jẹ bí ágòlò mẹ́rin mí dẹ̀ mọ́.

Mo fẹ́ràn láti máa kọrin, láti máa pa lénu dímọ́. Bí mo pa lénu dímọ́ tán, màá wẹ̀, màá jẹun, màá relax. Àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lójoojúmọ́ ni.

Oríṣiríṣi ìlànà ló da kí èèyàn mọ se, kí èèyàn fẹ́ràn ara èèyàn, kí èèyàn sì ní ìgbàgbọ́ pẹ̀lú sùúrù àti àlàáfíà. Ìlànà oríṣiríṣi náà ló pọ̀ k’èèyàn sáàtì ní sùúrù àti.

À dáadáa, a máa ń rìnrìn àjò. Mo ti rìnrìn àjò lọ sí ilu oríṣiríṣi ilu eko mo ti lọ ibẹ̀ ri, Èkó, Ìbàdàn, Àbújá, oríṣiríṣi ìlú n mo ti dé.

Mo fẹ́ràn ọsàn, mo fẹ́ràn ọsàn gan láti máa mú àti èso mọ́ngòrò mo fẹ́ràn rẹ̀ láti máa mú náà. Gàní o, mo lè fi ṣe juice.

Àa pelu sùùru noni eeyan yóò ṣẹ́gun gbogbo ìṣòro. Ti eeyan tinísúùrù, tí ó títí ní ìfaradà àti àdúrà, yóò borí gbogbo àwọn ìṣòro wọn pátápátá.

N tíì fún ní l'ẹ́jẹ̀ rí, ọlọ́run ò sì ní jẹ́ n rogún ti ń fi máa fẹ̀jẹ̀ mi fúnyàn. N tíì fún èèyàn l'ẹ́jẹ̀ rí o. Rárá, Ọlọ́run ò sì ní jẹ́ n ri oun tí n fi máa fún èèyàn lẹ́jẹ̀

Mò ń lọ sí supermarket, ọjà àìní efo, pamọ́ ilé ìjọsìn tó títí ọjà. Mo máa ra ọjà sí ori ìgbàdorí. Wọ́n ṣe òwo kéékèèké. Mo sì ń ta bàtà ná. Mo lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ gbàdúrà.

Ah! Mo má ń momi gan o. Omi borehole ni mo má ń mu. Ojoojúmọ́ ìṣẹ́júṣẹ́jú ni mo má ń momi, mo má ń momi torí àsìkò ọ̀gbẹlẹ̀ la sì ti wà báyìí. So, mo má ń momi gan lórísiríi àtomi purewater omi tútù. Òhun tó bá sa tí mo, tó tún dùn ún mu.